Àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù ó pọ̀ lọpọlọpọ, mo fẹ́ràn ìrẹsì pẹ̀lú ata díndín, pẹ̀lú ẹran tí wọ́n yí ní ata tó tóbi dáadáa, mo tún fẹ́ràn oúnjẹ òkèlè, iyán àti ẹ̀fọ́. Àwọn oúnjẹ méjèèjì yẹn ni àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù láti máa jẹ nítorí pé igbà tí bá ń jẹ ẹ́, inú mi máa ń dùn, mo máa dẹ̀ n yomi dáadáa.

Mo máa ń rántí àwọn ọ̀rọ̀ wọ̀nyí nígbàkigbà tí mo bá wà nínú ilé, tí mo dá wà nínú iyẹ́wù mi tàbí nígbàkigbà tí èmi bá wà ní ẹnu iṣẹ́ tàbí nígbàkigbà tí mo bá wà nínú ilé ìgbọ̀nsẹ̀, màá rántí àwọn ọ̀rọ̀ wọ̀nyí.

Ni ọjọ́ ìbí mi, tí mo bá fẹ́ ṣe àjọyọ̀, tí bá ti ọkọ̀ ji, inu mi máa dùn, mo màá dáná wíwọ̀n ẹbà kéreje fún ara mi, màá jẹ àkàrà òyìnbó, mó sì máa fún àwọn ará ilé mi àti ọ̀rẹ́ ni oúnjẹ láti kọ́ ba mi wẹ̀

Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi ni yàrá, níbi tí mò ń sùn sí, níbi tí àwòrán mi wà. Ó jọ mí lójú lọ́pọ̀lọpọ̀ nítorí pé níbi tí bẹ́ẹ̀dì mi wà nìyẹn. Ibẹ̀ ni mò ń sùn sí yàrá mi gan gan tí mo ní nínú ilé mi. Ibẹ̀ ni mo fẹ́ràn jù.

Mo máa ra nǹkan lórí ìtàn- íńtánẹ́ẹ̀tì ní ọ̀pọ̀lọpọ̀. Mo máa ra àwọn nǹkan tí mo bá fẹ́ lò ní ilé, àwọn nǹkan bíi aṣọ ìwọ̀- àwọ̀tẹ́lẹ̀, àwọn aṣọ tí mo wọ̀, tí máa ń wọ̀ lọ sí ibi iṣẹ́, àwọn oúnjẹ mìíràn bíi mílìkì, bíi ìrẹsì mo máa ń rà lórí íńtánẹ́ẹ̀tì.

Ní ojoojúmọ́ mo máa ń ṣiṣẹ́ fún wákàtí mẹ́jọ sí mẹ́sàn-án, láti ago mẹ́jọ àárọ̀ sí ago márùn-ún ní ìrólé ni mo máa fi ń ṣiṣẹ́ lẹ́nu iṣẹ́ mi.

Ohun mímu tí mo fẹ́ràn jù ni láti máa mu omi nígbà tí bá ji ní àárọ̀. Ma kọ́kọ́ mu omi nítorí pé omi ni, omi jẹ́ ohun tó ń ṣe àǹfààní púpọ̀ ní ara ènìyàn. Nítorí idíẹ̀ yìí ni mo ti fẹ́ràn omi lọ́pọ̀lọpọ̀ jù ní gbogbo ìgbà.

Okay, mo ní káàdì iṣẹ́. Nítorí pé láìsí káàdì iṣẹ́, wọ́n kò lè gbà mí láàyè láti wọ ẹnu iṣẹ́ mi. Káàdì iṣẹ́ ni máa ń lò láti wọlé ní ẹnu géètì ní ibi iṣẹ́ àti láti jáde.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ gíláàsì ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, pàápàá nígbà tí mo bá ń jáde tí òórùn ń mú tàbí nígbà tí mo bá wà ní ẹnu iṣẹ́. Ó máa ń dáàbò bo ojú mi nítorí òórùn, ó sì máa ń dáàbò bo ojú mi nígbà tí mo bá wà níbi àmúhunmaworan tí mo ń lò ní ẹnu iṣẹ́.

Ìbáṣepọ̀ láàárín èmi àti olórí isẹ́ mi dánmọ́rán nítorí pé òun ni ẹni tí ń san owó oṣù mi, òun sì ni ẹni tí ó máa ń darí wa láti ṣe ohun tí ó tọ́ àti tí ó yẹ ní àkókò tó yẹ. Òun ni iṣẹ́ náà fi lọ dé ilé. Ìbáṣepọ̀ wa sì dánmọ́rán nítorí ìdí èyí.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ aago ọwọ́, pàápàá jùlọ nígbà tí mo bá fẹ́ lọ sí ibi iṣẹ́ ní òwúrọ̀. Mo ní láti lo aago sí ọwọ́ mi, àti nígbà tí mo ní òde láti lọ. Aago ṣe pàtàkì, àti nígbà mìíràn tí mo bá fẹ́ lọ sí ilé ìjọsìn ilé ìgbafẹ́, mo máa ń wọ aago sí ọwọ́ mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn ìpàdé lórí fóònù lọ́pọ̀lọpọ̀ nítorí wípé eléyìí kìí ná mi lówó púpọ̀. Ti n bá ṣe ìpàdé ní orí fóònù, àwọn owó tó yẹ kí n fi wọ ọkọ̀, o máa wà ní inú àpò mi. Nítorí ìdí èyí ni mí ṣe fẹ́ran ìpàdé lórí fóònù ní ọ̀pọ̀lọpọ̀ láì jáde ní inú ilé.